Báwo ni o ṣe máà ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Mo máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ ní ìgbà tí èmi ò bá ní iṣẹ́ tí mo bá ń ṣe. Mo máa bọ́ sí ẹgbẹ́ kan láti gbé fóònù mi láti bá ènìyàn sọ̀rọ̀ lórí fóònù.

Kíni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Aṣọ tí mo máa ń wọ̀ nígbà tí mo bá lọ sùn, o jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ èyí tí o jẹ́ kí atẹ́gùn tún bọ́ fẹ́ sí ara mi, òun ni mo máa ń wọ̀ kí n tó lọ sùn.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ohun tí mo máa ń jẹ ní òwúrọ̀, ohun tí mo máa ń kọ́kọ́ ji, mo máa ń kọ́kọ́ mu omi. Kíni tó dára pé mo fẹ́ jẹ oúnjẹ, mo máa ń kọ́kọ́ mu omi ní òwúrọ̀ kùtùkùtù.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Mo máa ń fọ eyín mi ní ẹẹ́ẹ̀méjì lójumọ́. Mo máa ń kọ́kọ́ fọ ní òwúrọ̀ kí n tó jẹun, mo sì máa ń fọ ní àṣálẹ́ kí n tó lọ sùn. Èyí jẹ́ ohun tí mo máa ń ṣe lójoojúmọ́ láti jẹ́ kí eyín mi mọ́ tónítóní àti fún ìlera mi.

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? Àwọn ohun tí mo féràn lórí pizza jẹ́ àwọn ohun asaralóore tó máa ń wà lórí rẹ̀. Mo nífẹ̀ẹ́ rẹ̀ láti má jẹ torí ó ma asaralóore.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Mo wà ní àwọn ojú òpó ayélujára púpọ̀. Èyí tí a mọ̀ sí bí i Instagram, TikTok, Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń wà lórí Instagram jùlọ, nítorí mo nífẹ̀ẹ́ rẹ̀ ju àwọn èyí tókù lọ. Ṣùgbọ́n mi ò kí ń wà lórí TikTok torí mi kò nífẹ̀ẹ́ rẹ̀.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà ní ọ̀nà tó dára. Mo máa ń pèsè àwọn ohun àdárayá lẹ̀ fún wọn, àwọn bí i ohun tí a máa ń fi ṣe pápánu lórí tábìlì àti wípé mo máa ń ṣe ètò àwọn ohun tó máa jẹ́ kí mú oníbàárà bá mi ra ọjà tí mo ń tà.